Ìgbà tí mo wà ní ilé ìwé, ah, ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù óún ní English, èdè gẹ̀ẹ́sì àti literature. Òun ni mo tié fẹ́ràn jù torí ní ìgbà tá wàá ń ka wé, um, ìwé pín sí mẹ́ta: Science, Arts àti Commercial. So Arts limi wà. So pẹ̀lú bí mo ṣe wà ní Arts, ẹni tí ó gbọ́dọ̀, ó nílò literature dáradára, so mo gbọ́dọ̀ mọ̀. Ẹ̀mí, ìwé tí mo fẹ́ràn jù náà ni literature. Ah, mi ò fail è rí o always. Gbogbo ìgbà báyìí màá ń gba literature mi. Literature ni mo fẹ́ràn jù, lẹ́yìn náà mo á fẹ́ràn èdè gẹ̀ẹ́sì, English. Mo, ah, ìyẹn náà mo máa ń gba dáadáa o, mi ò ní ìṣere. Àmọ́, èyí tí mo wá, tí mo, tí mi ò fẹ́ràn rárá ó ní Maths. Ah. Maths díẹ̀ tí mo mọ̀ gan. Tipátipá ni mo fi ń mọ̀, àmọ́ ó wúlò fún mi ni báyìí.

Ah, ehn, mo jẹun, isimi, óunje osan mi that's ehn, bí thirty minutes lè mi máa ń lò, màá jẹun, màá sinmi, màá wojú ẹrọ ìbánisọ̀rọ̀ mi, màá ṣe kọ̀ kan kí n kọjá etí mi. Ìgbà mí gan, bo bá ṣeré mi sí gan, màá sáré sùn. Màá sùn oorun díẹ̀ lásìkò yẹn, màá sáré sùn, tí bá dẹ̀ tí jí, màá tú continue ohun iṣẹ́ mi. Torí bí ẹti bá ń ṣiṣẹ́ ńgbà mí, mo lè jẹun. So, ìgbà isinmi mo kàn mọ̀ pé mi ò sí ṣiṣẹ́ ni mo kàn máa fi sìmi, ìgbà mí máa sùn, máa ji, máa ṣẹ.

Ah! Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni òun ni Kérésìmesì. Bí ó bá di igba Kérésìmesì báyìí ah, gbogbo ibi báyìí ò ma ń dùn yàtọ̀ ni. Nítorí àsìkò yẹn báyìí inú àwọn èèyàn máa ń dùn yàtọ̀. Ó ní bí ọdún yẹn bó ṣe máa ń rí, ó máa ń yàtọ̀ ní gbogbo ọdún. Aṣọ tuntun fún ọmọdé, irun tuntun wọ báta gbogbo e oúnjẹ olúkùluku máa dáná, won a gbe óúnjẹ lọ fún gba, won a gbe óúnjẹ lọ fáwọ̀. Ó tiẹ̀ máa ń dùn. Tóri e lémi ṣe fẹ́ràn Kérésì, à tí pé tó bá dé àsìkò Kérésìmesì báyen, a máa tí ń bọ́ sí àsìkò òtútù. So gbogbo ibi náà máa, ó máa ní bó ṣe máa tutù mọ́ àwọn èèyàn, kò sí òru, kò sí inú everybody tiẹ̀ máa ń dùn. Wọ́n máa ń bílieve pé, wọ́n máa ń ni lọ́kàn pé àsìkò yẹn báyìí ni àsìkò a ti fifẹ́ hàn sí gbogbo èèyàn tó sún mọ́ ẹ. Ǹkan òfẹ́ gan, oúnjẹ ò fẹ́ wà, gbogbo ẹ bo bá délé ilé ẹni bọ́dì ní gbogbo ìgbà yẹn báyii, ẹ máa jẹun lọ ni ẹ máa ṣẹ elẹ̀yi, inú yin ma máa dùn ni. So nǹkan t'èmi fi láìkí Christmas niyẹn.

Tí èmi bá ti ji ní àárọ̀ báyẹn, màá kọ́kọ́ lọ sí balùwẹ̀, màá wẹ̀, màá fọnu, màá ṣe. Tin bàá ti ṣe tán, màá gbé oúnjẹ tín bàá fẹ́ jẹ láàárọ̀ yẹn, torí mi kìn lè jẹun láàárọ̀ kùtùkùtù báyẹn. So màá gbé oúnjẹ, màá se oúnjẹ, màá pákìẹ, so màá gbé lé iná, màá wá lọ. Torí Muslim ni mí, màá lọ, màá lọ ṣàlualà, màá kírun. Tí bàá ti kírun tán, by that time oúnjẹ tí bàá gbé lé iná náà, a ti ó, a ti ṣè sou. Ti óúnjẹ mí bá ti jinná, màá pákìẹ. Màá ṣẹ́ wá gbé omi lé iná, màá po tíì. So tíì yẹn ni màá mú lọ sí ibi iṣẹ́ ní àárọ̀. So tí bá ti dé, ètí bá ti wá dé, tí mo ti mu tí tàn, tí mo ti relax sé, bá ti wo ago ọwọ́ mi, màá bọ́sọ́nà, màá wọ mọ́tò, màá lọ sí ibi iṣẹ́. So bi mo ń ṣe maa se ní àárọ̀ lẹ́ẹ̀kọ̀kan yẹn.

Ah! Oúnjẹ tí mo fẹ́ràn, tí mo mọ̀ bón ṣe dáadáa, ẹ̀bà pẹ̀lú ẹ̀fọ́ rírò. Mo fẹ́ràn rẹ̀ dáradára. Ẹ̀fọ́ rírò ti ẹ ni mo fẹ́ràn lẹ́yìn ẹ̀fọ́ rírà àti ẹ̀bà. Tí ì bá fẹ́ ṣe ẹ̀bà, màá ṣe iyán. Ṣé ẹ rí ẹ̀fọ́ yẹn? Tí bá ṣẹṣẹ ẹ̀fọ́ mi báyìí, màá kọ́kọ́ lọ sọ́jà, màá lọ ra ẹ̀fọ́, wọ́n máa bá mi ge n bẹ. Màá ra ata rodo, irú, epo, ẹja àti oríṣiríṣi ẹran. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń fi síi. Tí bá ti wá délé báyìí, màá kọ́kọ́ gbomile náà, màá fi yọ́ síi, tó bá ti ó, màá wá da ẹ̀fọ́ mi sí. So tí bá ti da síí báyẹ́n tó ti ṣe, ẹhn, ọkọ̀n mi á balẹ̀. So ibi tó ti ń ṣe, màá gbé pole náà, màá lọ ata mi, màá da síí, màá fi ru síí, dín ẹja mi ṣe gbogbo. So tí bá ti ṣe tán, màá wá da ẹ̀fọ́ mi sínú, kó máa ṣòkùtù wọ̀wọ̀. Èmi ò dẹ̀ láì kí omi pọ̀jù nínú ẹ̀fọ́ mi, so omi kí n really fò mí sínú ata mi. Màá fẹ́ kí ẹ̀fọ́ mi kó gbẹ fúrúfúrú. Iyẹn ló bẹ. Tó bá ṣe rẹ̀ mí sí nígbà mí, o lè jẹ́ ẹ̀bà ni màá fẹ́ tẹ̀, torí ẹ̀bà yẹn, ó máa ń yára láti ṣe. So màá gbomile náà, màá tẹ ẹ̀bà, màá sèé. Tí báwa ṣe tán, màá kọ́kọ́ lọ bomi sára náà. Bí bá bomi sára tán báyìí, màá wá bo ẹ̀fọ́ mi àti ẹ̀bà mi, màá jẹ. Mo jẹ́ tán báyìí, màá wá wá ọrùn sùn láìpẹ́.

Ah! Owó tí mò ń gba kò dára tó o, àmọ́ ó sàn ṣe kí èèyàn má sìíṣẹ́ rara. Torí ilu táa wà yìí ó ti lágbára. So owó tí mò ń gba yẹn kò tẹ́ mi lọ́rùn. Àmọ́ ṣá, wọn ń san gbogbo owó tí mo nílò, on ń ra oúnjẹ sí mi lẹ́nu, on ń fi aṣọ sí mi lára, wọ́n ń ṣoṣo. Bí n'bá ti ẹ rí owó gidi kan tọ́jú lẹ́yìn o tóṣù bá parí, mo sáà n jẹun, mo ń wọṣọ, mo ń fáẹn. Bọ̀, tí mo bá rí ọkọ̀ tó ń rìn ààyè láti ṣiṣẹ́ níbò mi tó pé, tó bẹ̀rẹ̀, tó sàn ṣe lé, àí, èmi a gbà ọ́. Torí èmi gan-an ni mo ṣe ń wá iṣẹ́ kún ẹsẹ̀ ara mi. Mo sì máa ń ṣàwọn iṣẹ́ pẹpẹ́-pẹpẹ́ kan ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ̀ pé t'ówò mí bá tun wọlé, owó ò kí n tó lówó. Àmọ́ iṣẹ́ tí mò ń ṣe, owó tán sàn, òh, kó ń sa'ra ẹ́ rara. Àmọ́ ó sàn ṣe kí èèyàn má níṣẹ́. Olóyìnbo náà ló sọ pé èèyàn tí kò níṣẹ́ báyìí, gbogbo okùn ayẹ́ báyìí èṣù ló ní. Torí ẹ́ ni.

Èmi ò rò pé àwọn ti ajon ṣiṣẹ́ pọ̀ níbi iṣẹ́ mo létọ̀ọ́ a ti máa ṣè iwádìí wọn. Ìwádìí yẹn àti àwọn tí wọ́n jọ gbà wá ṣiṣẹ́ ni won níyẹn. Kilóde tí mo ṣe máa máa ṣẹ̀ iwádìí àwọn ẹni tí mò ń bá ṣiṣẹ́. Lẹ́yìn ka mọ orúkọ ara wa ka ṣe. Iṣẹ́ ló pa wá po, kò sí ńkọmì tí ó pa wá. Àwọn ṣá nígbà mi èèyàn máa ń dọ̀rẹ́ pẹ̀lú alábàáṣiṣẹ́ pa pọ̀ rẹ̀. Ìyèn náà ó wà. Àmọ́ kí n mà wá ṣẹ̀wádìí wọ́n ní ọ̀tún lósì pé bákàn à. Ìyèn ọ̀ kàn èmi ò, àwa ti ajo àwọn tó gbà wá ṣiṣẹ́ ló máa ṣèwádìí tí wọ́n báa nílò láti ṣe lórí wọ́n.

Ah, èmi ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn dáradára. Oríṣi ìlú gan ni mo ti lọ. Bírú bí mo ṣe wà ní Èkó, mo ti rìnrìn àjò lọ sí Ìjẹ̀bú, mo ti rìnrìn àjò lọ sí Ìbàdàn, mo ti ẹ́ Ìbàdàn, Ọ̀ṣun, Èkìtì, kò sí. Mo ti rìnrìn àjò dáadáa. Ìjẹ̀bú yẹn ibẹ̀ ni mo ti kàwé dáadáa. Mo ti kàwé yunifásítì mi fún odidi ọdún mẹ́rin sọ́dún márùn-ún gan ni mo lọ bẹ́. Lẹ́yìn náà Ìbàdàn, ibẹ̀ ni mo ti ṣe àgùnbánirọ̀ mi. Lẹ́yìn Ìbàdàn, àh mo ti lọ sí Yobe. Mo ti lọ ilẹ̀ Haúsá gan. Mo ti lọ sí Yobe, mo ti lọ Nasarawa, mo ti lọ Gombe, mo ti lọ Yola. So èmi máa ń rìnrìn àjò dáadáa. Owó gan ni. Bí ó bá yẹ pé owó ọkọ̀ òfurufú wà lọ́wọ́ mi gan, màá ti lọ sí àwọn country mìíràn tó tún ṣe kìíní tí ò ń ṣe ní ìlú tí mo wà. So.

Oríṣiríṣi ẹ̀kọ́ ni èèyàn ni mo máa ń kọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn gan mo máa ń sọ pé Íńtánẹ́ẹ̀tì gan ó kọ yàn ní nǹkan ju yunifásítì ta lò lọ àbí sùkúùlù ta lọ. Torí Íńtánẹ́ẹ̀tì oríṣiríṣi èèyàn ni ó ń gbé ọpọlọ wọ́n lẹ̀, tó máa ń kọ́ wa ní nǹkan lóríṣiríṣi. Á mọ́ ṣá, tí o kò bá tú ní àmójútó dáadáa, o tún le kọ́ ikokuko lórí Íńtánẹ́ẹ̀tì. Àmọ́ èmi o, ǹkan tó dára lèmi máa n rí kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì jù. Torí ẹ ti bá wá n'bẹ́ẹ̀, ó lójú àwọn èèyàn tí mo máa ń lọ wo, ehn, péèjì wọn tí mo máa ń kọ́ nǹkan lára wọn. Oríṣiríṣi náà ni èèyàn máa kọ́. Lórí Íńtánẹ́ẹ̀tì, nísinsinyí ni mo ti mọ̀ ń pa áàpù yìí yìí tí mo fi ń ṣe recording. Oríṣiríṣi ẹ̀kọ́ l'èèyàn máa kọ́, oríṣiríṣi ọ̀nà àbáyọ ló wà n'bẹ́ẹ̀ tẹ́ pé èèyàn máa fi máa rí owó. Iṣẹ́ tí mo ń ṣe náà, ori Íńtánẹ́ẹ̀tì ni mo ti rí tí mo ti bẹ̀rẹ̀ sí ní máa bá wọn ṣiṣẹ́. So Íńtánẹ́ẹ̀tì ó da ọ́, ó dà gidi gan ni.

Àkókó tí mo máa ń jí ní àárọ̀ ó pe oríṣiríṣi. Ọ̀jọ́ tí mo bá ń lọ sí ibi iṣẹ́ aago márùn sí aago márùn àbọ̀ ni mo máa ń jí. Àmọ́ ọjọ́ tó bá jẹ́ òpin ọ̀sẹ̀ tó jẹ́ kí mo wà nílé, mo lè sùn díyé aago tó bá wù mi torí mi ò lọ ibi iṣẹ́. Mi dẹ̀ kò sí nǹkan kan tí ó fẹ́ wá jí mi pé bá kan. Igbamiran gán máa sùn díyé aago mọ́kànlá aago méjìlá kí n tó díde, lópin ọ̀sẹ̀. Àmọ́ láàárín ọ̀sẹ̀, aago márùn ún aago márùn ún àbọ̀ ni mo ti jí kí n lè tètè ṣe tó gbogbo nǹkan tí mo wá nílò látẹ̀ṣẹ́ kí n lè tètè dé ibi iṣẹ́ kí n má pẹ́ déébẹ̀. Ẹ̀mí ò ní iṣẹ́ tó túbọ̀ fẹ́ràn láti máa ra oúnjẹ tàá, mo máa ń nífẹ̀ẹ́ sí kí n dáná mi láti ilé, tí mo bá tètè ji, kò sí bi mo se fe ṣe gbogbo nǹkan báyìí.

Èmi bí mo ṣe máa ń tọ́jú èékánná mi, ore kóre ni mo máa ń gé wọn kan kúrú. Àmọ́ nígbà mìíràn tí owó bá wà lọ́wọ́ mi, màá lọ sí salon, màá ní kí wọ́n bá mi kún ní ọ̀dà èékánná tó máa ń kún. Oríṣiríṣi design de ní mo máa ń ṣe. So, èékánná mi ò, mi máa ń fẹ́ràn kí gbogbo ẹ́ kó mọ́ tónítóní. So èékánná mi, ó gbọ́dọ̀ sham sham torí níbi iṣẹ́ gan-an nigba mi, Yorùbá máa ń sọ pé ìrínisí ni ìsọnà lọ́jọ́. Bi o bá ṣe tọ́jú ara ẹ sí, ni àwọn èèyàn ṣe máa bá ẹ sọ̀rọ̀ si. Bi bá ṣe ri yamáyàmá, wọ́n á bá ẹ sọ̀rọ̀ yamáyàmá. So èmi ò fẹ́ràn. So, èékánná mi á sì tọ́wọ́ àti tẹsẹ̀ derun orí mi bí mo ṣe máa ń tún wọn ṣe ni yín bé, lolófin tótò.

Ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ tó ṣe pàtàkì sí mi gan an. Mo máa ń fẹ́ràn láti múnú ara mi dùn láti ọjọ́ yẹn, láti bẹ̀rẹ̀ ọjọ́ yẹn títí tó máa fi dé òpin, torí ọjọ́ tó bí mi yẹn so inú mi gbọdọ dùn. Ọjọ́ ìbí mi jẹ́ February ọjọ́ kejìlá, that's oṣù kejì, ọjọ́ kejì, oṣù kejì, ọjọ́ méjìlélẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. So, ọjọ́ ìbí mi nìyẹn. So, èmi máa ń s-- a, mo máa kọ́kọ́ tá bá ti mú ọ̀sẹ̀ tó jẹ́ ọ̀sẹ̀ ọjọ́ ìbí mi yẹn báyìí, ma kọ́kọ́ lọ ṣe irun orí mi, ṣe ekána ọwọ́ mi, ṣe ekáná ẹsẹ̀ mi. Mà á make sure pé gbogbo ẹ̀bà yìí fínnífínní nù ú, ó jẹ́ kí àwọn ènìyàn gọ́n a mọ̀ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀, kí ló ṣe? Ṣé ó ń ṣe ọjọ́ ìbí ni àbo fẹ́ ṣe ìgbéyàwó. Gbogbo ara mi ni mo máa tún ṣe dáradára. Tó bá wà ní ǹkan tó ń wù mí lọ́kàn mi lọ́jọ́ ìbí mi, mà á ń fẹ́ràn láti-- ǹkan tó bá ti ń wù mí láti bẹ̀rẹ̀ ọdún, mà á ń fẹ́ràn láti máa ṣe fún ara mi. Mà á fi ṣe ẹ̀bùn fún ara mi, so bí mo ṣe máa ń ṣe ni. So, bí mó bá dẹ̀ ti ṣe, mà á jáde mádánú ara mi dùn. Tí àwọn ọ̀rẹ́ mi bá fẹ́ wá, ó ti ìgbà mìíràn lọ́jọ́ ìbí mi mi ní sin lé, ìgbà mìíràn mà á wà nilé. Tí àwọn ọ̀rẹ́ mi bá sọ pé wọ́n fẹ́ wá kí mi fọjọ́ ìbí mi báyìí, mà á dáná, mà á ṣe, mà á jọ́ṣajọ́yó a ṣe.

Ah! Mo ti lọ sí òde rí dáadáa, mo ti lọ sí ìgbéyàwó, mo ti lọ sí òkú, mo ti lọ sí ikò'mọ̀ kó sóde tí mo ti lè rí. Àmọ́ ṣá o, òde tí mo fẹ́ràn jù lọ nínú gbogbo òde tí mo fẹ́ràn láti máa lọ ó ní ìgbéyàwó. Mo nílò pé ìgbéyàwó yẹn won ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ẹ, ayé tuntun ni ìgbéyàwó dé máa ń dùn. Ẹ̀rà wọ́n ẹlẹgbẹ́ yìn ń bẹ, wọ́n á ṣeré, wọ́n á kọrin, oúnjẹ oríṣiríṣi gbogbo ẹlòmá nwa bẹ́ẹ̀ tí wọ́n máa máa jẹ só.